Ah! Ẹni tí n sosí nípa mọ́ímọ́í àti àkàrà. Ehhh! Ohun táa fi ṣe mọ́ímọ́í àti àkàrà, ẹ̀wà ni a fi máa ń ṣe wọ́n. Ẹ̀wà, te ba ti mu ẹ̀wà, tí ẹ bá ti wẹ́, tí ẹ bá, ẹ kó busoomi, te ba ti busoomi ẹ, ẹ gbó, tí ẹ ba ti gbó, ẹ fi bo epo ara rẹ̀. Tí wọ́n dẹ́ ti bo epo ara rẹ̀, ẹ lọ̀ lọ̀. Tí ẹ bá ti lọ, ẹ fi àwọn ẹrọjà sí i. Ẹ lọ máta, máta rọdo. Tí wọ́n bá ti lọ máta rọdo unn, kí ni nǹkan ti e tun lè ṣe o. Bá ti lọ máta rọdùn yẹn ṣé. Ehhhh! Ẹ gbe pàdá wálé, ẹ fi àwọn ẹrọjà sí i bíi iyọ, maggi. Ẹ lè fi òróró sí i, ẹ̀dẹ̀ lè fi epo pupa sí i. Te bá ti sé, tí o bá jẹ́ pe mọ́ímọ́í ni, ẹ pín sínú ọ̀ra, ẹ gbe lé iná. Ẹ máa yeewo lóore koorẹ̀. Ti o bá ti ṣe diẹ́, ó máa jiná. Tí o bá dẹ̀ jẹ́ pé, àkàrà le fẹ́ fi se ni. Tí ẹ bá ti ṣe báyẹn, ẹ ní bu epo sí i. Tí o bá jẹ́ epo le fe lọ tàbí ororò. Hmm! Ẹ dẹ̀ ju sí i. Ẹ máa, ẹ jẹ́ kí epo yẹn gba, tàbí òróró na. Ẹ dẹ̀ máa bú sí i díẹ̀díẹ̀. Lárin ìṣẹ́jú mẹ́ẹ̀lọ̀ kan, ó ti jiná. Ẹ dẹ̀ rà wọ́n. Ẹ lè fi jẹ búrẹ́dì, ẹ lè fi mú ògì, ẹ lè fi jẹ ekọ, ẹ lè jẹ láàárọ̀ kùtùkùtù, ẹ lè jẹ lọ́sàn-án, ẹ̀dẹ̀ lè jẹ lálẹ́. Kò sí ìgbà tí ènìyàn ò lè jẹ mọ́ímọ́í. Ó jẹ́ oúnjẹ kan tó, tó ṣe dáadáa, tó jẹ́ oúnjẹ kan tí mo fẹ́ràn, làti máa jẹ.

Sọ fún wọn nípa ẹ̀rọ tí ń fa omi bí ó ṣe ń ṣiṣẹ́. Ẹrọ tó ń fa omi táyà tí gbé sínú, a lè gbé sínú kọ́ńgà. Ẹ̀mi ẹ̀wà tí à ń pè ní tó lè wà níta, nígbà tó yẹ pé inú omi ló máa wà, tó dé máa ṣiṣẹ́. Tí iná bá ti wà, è tána si a de fa omi tó fẹ́ fa, a fa omi sókè. Kò sí pé nípa ìtọ́jú kankan, a lè tán láàárọ̀, a lè tán lọ́sàn án, a lè tán lálẹ́. Ìgbàkúgbà tí a bá nílò omi, tábà rí pé a nílò rẹ̀, a lè tán láti jẹ́ kó fún wa ní omi sínú ẹ̀rọ tó ń ko ni pamọ́ tí à ń pè ní táǹkì.

Iṣẹ́ ọ̀fẹ́, mo ti n ṣe iṣẹ́ ọ̀fẹ́ mi. Mo le pè ní iṣẹ́ ọ̀fẹ́ lábára. Ohun tí mo fi lè sọ pé ì ni ó jẹ́ iṣẹ́ ọ̀fẹ́ mi pé mo jí, máa ń jí kíńdàì lọ ókè kan ní ẹ̀gbẹ́kan àbúró bàbá mi tí mo máa ń bá lọ sí oko. Mo máa ta ọ̀kẹ́ ká, àwọn ọmọ máa tẹ̀le lọ. Bí a bá ti lọ, àká fún mi lówo dẹ́ òótọ́ sọrẹ́. Nkan tí mo le beree ṣọ̀fẹ́ mi.

Ah! Mo fẹ́ràn ìmọ́lẹ̀ o, gan-an. Ì baa jẹ laarọ, ì baa jẹ lọ́sìn, i baa jẹ lálẹ́. Ṣùgbọ́n ti ìrọ̀lẹ́ ni mo fẹ́ràn ju, nítorí o máa ń jẹ òkùnkùn dín ku, eeyan o níí lè wà nínú òkùnkùn birimubirimu. Mo fẹ́ràn ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ gidi gan jù kínní.

Se nípa iṣẹ́ ile kiko ohun tí a ń kọ́, bí kí n sọ pé a fẹ́ kọ́ ẹ dé, tí ènìyàn ń gbé, àwọn tó máa ń ṣiṣẹ́, oríṣiríṣi ẹ̀yàn ló máa ń ṣiṣẹ́. Eh, bricklayer á ṣiṣẹ́, carpenter á ṣiṣẹ́, àwọn oníṣẹ́ iná á ṣiṣẹ́, àwọn oníṣẹ́ omi á ṣiṣẹ́, àwọn oníṣẹ́ irin á ṣiṣẹ́, engineer á ṣiṣẹ́, architect á ṣiṣẹ́, surveyor á ṣiṣẹ́. So, àwọn tó máa ń ṣiṣẹ́ níbí ilé kò pọ̀, kò dẹ́ṣí àkókò tí ènìyàn o le kọ́lé tí ènìyàn bá ti lówó. Àkókò tó bá wù ènìyàn ni ènìyàn lè kọ́lé. O kan je pe ida dúró díẹ̀ le wa ni àsìkò ojo.

Bí mo ti máa ń kí ń sọ aládùúgbò rere ni bé mose ni ẹgbẹ́ tí ènìyàn bá sí níle, tí wọ́n dá fún ọdẹ́bìnrin, kí ó lè sọ fún pa, nígbà ìlú, nígbà ìdánilọ́, bóyá ìṣọ̀ṣọ̀ síta, kan báyẹn ká, tójú bá fẹ́ rọ, pé o jábọ́, kan báyẹn ṣe, tí ènìyàn bá fẹ́ ran ǹkan, kí à dí sọ fún un pé, ìbá mi ran kan báyẹn, kí à dí fún un lóun, kan dẹ́ra ká lẹ́de. Ìgbà tí mo wọ̀ sí aládùúgbò rere náà.